Ṣé o fẹ́ràn jíjó? Ṣé o fẹ́ràn ijó jíjó? Ṣé o fẹ́ràn kí o máa jó? Ìyẹn ni màá sọ pé ó dára. Ṣé o fẹ́ràn kí o máa jó? Mo fẹ́ràn ijó púpọ̀ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n mi ò mọ̀ jó. Mo fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n mi, mo jẹ́ ẹni tí ó máa tijú. Mi ò kí ń má jó níta gbangba ṣùgbọ́n mo fẹ́ràn ijó ṣùgbọ́n mi ò mọ bí wọ́n ṣe ń jó ṣùgbọ́n mo fẹ́ràn rẹ̀. Mo fẹ́ràn ijó gidi gan. Ó jẹ́ wunmi kin mò ń jó kín lè má jó níta.

Ṣé o ti lu etí rẹ? Mi ò lu etí mi o nítorí ọkùnrin ni mí. Ní ilẹ̀ Yoruba, ọkùnrin kò kí ń lu etí. Ṣùgbọ́n àwọn ọkùnrin kan ti lu etí níìsín, wọ́n fi í ṣe, ọ, ọ fashion, ṣùgbọ́n èmi ò lu etí. Mi ò ṣe fashion tèmi débẹ yẹn. Mi ò lu etí. Etí mi méjèèjì ó ṣì wà bó ṣe wà bí a ti bí mi. Mi ò lu etí mi. Mi ò lu ara mi kankan.

Báwo ni o máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ rẹ? Ìrìn àjò lọ sí ibi iṣẹ́ mi, o verisi, kò kí ń ṣe lọ́jọ́júmọ́. Ibi iṣẹ́ mi, iṣẹ́ tí mo ń ṣe nísìnyí, mi ò sábà máa ń fi ẹsẹ̀ rìn lọ. Kò dẹ̀ kí ìgbà mí tí mo bá fẹ́ lọ sí ibi iṣẹ́, mọ́tò ló máa gbé mi lọ. Ṣùgbọ́n ibi iṣẹ́ mi náà kò jìn. Ìrìn àjò pẹ̀lú mọ́tò kò ju ìṣẹ́jú márùn-ún lọ, ṣùgbọ́n pẹ̀lẹ́ṣẹ̀ kò ju bí ìṣẹ́jú mẹ́ẹ̀dógún, kò tó ìṣẹ́jú mẹ́ẹ̀dógún bí, o kéré sì, ṣùgbọ́n kò ju. O lè kéré sì ìṣẹ́jú mẹ́ẹ̀dógún, ṣùgbọ́n kò ju ìṣẹ́jú mẹ́ẹ̀dógún lọ pẹ̀lú ẹsẹ̀ nìyẹn, ṣùgbọ́n pẹ̀lú mọ́tò náà kò ju ìṣẹ́jú márùn-ún lọ ṣùgbọ́n kò lè ju ìṣẹ́jú márùn-ún ṣùgbọ́n ó lè kéré sì ìṣẹ́jú márùn-ún.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Ni ọ̀pọ̀ ìgbà mo máa ń rántí àdéhùn ní ọ̀pọ̀ ìgbà ṣùgbọ́n kò kín n ṣe gbogbo àdéhùn. Àwọn àdéhùn kan wà tí kò ní ká'yàn lára ṣùgbọ́n àwọn àdéhùn tó bá ká'yan lára èèyàn gbúdọ̀ rántí ní gbogbo ìgbà. Bóyá tí mo bá rí nǹkan tó jọmọ́ nǹkan tí mo ṣàdéhùn ẹ̀, àbí tí mo rí nǹkan tó jọmọ́ ẹni tí mo ṣàdéhùn fún, o máa mú mi rántí àdéhùn mi nígbà mìíràn, ṣùgbọ́n ní always ìgbà tó pọ̀ jù, mo máa ń rántí fúnra mi ni.

Ìyàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? À ní báyìí, mo ò tí ì ní ilé. Mo ò tí ì ní'lé tit'èmi tí mo kọ́ ṣùgbọ́n mo ní ilé tí mò ń gbé. Nínú ilé mi tí mo dẹ́ ń gbé, kò sí yàrá tí máa fẹ́ràn jù ju yàrá mi lọ. Yàrá mi náà ni mo fẹ́ràn jù nítorí èmi ni mo ní, èmi ni mo ṣe ǹkan sí, èmi ni mo mọ̀ bó ṣe wà, èmi ni mo ń ra ǹkan sínú rẹ̀. Yàrá mi ni mo fẹ́ràn jù nínú ilé tí mò ń gbé.

Báwo ni o ṣe máa ń rántí ọ̀rọ̀ àṣínà rẹ̀? Mo máa ń rántí ọ̀rọ̀ àṣínà mi pẹ̀lú ohun tí mo bá fẹ́ ṣe, bóyá ohun tí mò ń ṣe lọ́wọ́ tí ó bá tọnu. Kò sí ohun kan tí ènìyàn fẹ́ ṣe gaga ka ka-- àgàgà tí ó bá jẹ́ ohun rere tí ènìyàn kò ní rántí ọ̀rọ̀ àṣína kankan. Bí ó bá fẹ́ ṣe ohun tó jẹ́ ohun rere, ohun tó dára, wà á ṣàrántí ọ̀rọ̀ àṣínà kan ni. Bóyá tó bá ti ń rẹ̀ ẹ́ nídi ǹkan yẹn, wà á rántí ọ̀rọ̀ àṣínà kan tó máa jínjà rẹ, tó máa tún gbé ọ lọ́kan sókè tí ò ní jẹ́ kó rẹ̀ ẹ́.

Nígbà wo ni o kẹ́rìnhìn lọ sí ibi orin? Ibi orin tí ẹ ń sọ, ìbò ní pàtó. Torí tí ènìyàn bá lọ sí ṣọ́ọ̀ṣì, wọ́n máa kọrin, ènìyàn sì máa jó. Bí ènìyàn lọ sí ilé ijó tó jẹ́ kílọ̀ọ̀bù, wa á kọrin, ènìyàn sì máa jó. Bó dẹ̀jẹ́ boya kánífà, ibi orin tí ènìyàn le lọ ó pọ̀. Ibi orin tí ènìyàn náà kẹ́lẹ̀ fúnra rẹ̀, play orin ní ilé ara rẹ̀, kó play orin, kó dẹ̀jo ibi orin kan nìyẹn. So ibi orin tí mo lọ láti inú yàrá mi ni. Ibẹ̀ náà mo ti play orin sínú MP. Ẹ̀rọ ìgbóhùn, ìgbóhùn sókè MP mi tí mo dẹ̀ fi ń gbọ́ orin tí mo dẹ̀ ń jó. Inú ilé mi ni ó kẹ́rìnhìn tí mo lọ tí ó jẹ́ ibi orin.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

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìgbéjáde nítorí mo má ń gbé o mo má ń gbé a mo má ń ṣe iṣẹ́ tí mo bá lò ju blóòkì tán, ṣùgbọ́n a má jọ lóńjà ni. Mo ma ń gbé iṣẹ́ jáde ní ibi iṣẹ́ mi.

Ṣé o ti gun alùpùpù rí? Bẹ́ẹ̀ni mo ti gun alùpùpù rí ṣùgbọ́n kì í ṣe tẹ́ni ṣùgbọ́n mo ti gun ún rí. Mo dẹ̀ mọ alùpùpù ń gùn dára dára ni. Tí mo n sì lé ìwé awà alùpùpù tó dájú tí ìjọba fi òǹtẹ̀ lu. Mo ti wa alùpùpù rí dáadáa mo sì mọ̀ ọ́n wà tí ó dá mi lójú ni dáadáa.

Ṣé o ní ọkọ̀? Mi kò ní ọkọ̀ tèmi o, mi ò tíì ra ọkọ̀, ṣùgbọ́n mo mọ̀ pé, o, ni, kò ní pẹ́ kí n tó ra ọkọ tèmi náà nítorí mo ti ń ṣiṣẹ́ tọ̀ kí Ọlọ́run kó gbà fún mi, kó dẹ́ṣé ní rọrùn fún mi. Ṣùgbọ́n mi ò tíì ní ọkọ tèmi báyìí ní ọwọ́ ba yi, mi ò tíì ra ọkọ tèmi.

Ṣé o máa ń na ara rẹ? Mi ò kí ń fi ẹgbá na ara mi o, ṣùgbọ́n mi máa ń nà, mo máa ń nà tán o. Tí n bá jí láàárọ̀, mà á ná ara mi pẹpẹ pẹ̀lú eré ìdárayá kí n tó máa lọ ibi iṣẹ́. Má ṣe push up ni márùn-ún dín lé lógún.

Ṣé o mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú? Kò sí bí a tí ń dá ọkọ̀ dúró ní ìlú tèmi ó, bí o bá fẹ́ dá ọkọ̀ dúró, ọwọ́ rẹ ni ò ńaa sí ojú ọ̀nà sí ojú pópó tí ọkọ̀ bá tin ń bọ̀, wà á júwọ́ sí ọkọ̀ náà, tó bá jẹ́ ọkọ̀ èru ni, a dúró fún ọ, bí ó jẹ jẹ́ ọkọ̀ èru, a máa lọ tí ó bá le gbé ẹ.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Rárá o. Oúnjẹ ọ̀sán tèmi, mo máa ń dáńjẹ nì kò jẹ́ kí ń ṣe gbogbo ìgbà. Torí èmi ní fún ara mi, mi ò fi bẹ́ẹ̀ kúndùn oúnjẹ ọ̀sán. Tí n bá ti jẹun láàrọ̀, mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn oúnjẹ ọ̀sán. Moo kí ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Èmi jẹ́ èèyàn kan tí n bá ṣẹ èèyàn, màá lọ bá ẹni tí mo ṣẹ, màá sọ fún ohun tí mo ṣe kó má bínú sí mi, màá tọrọ ìdájí pẹ̀lú ẹnu mi náà ni. Tó bá dẹ̀ jẹ́ àgbàlagbà, màá dọ̀bálẹ̀ fún un, tó bá jẹ́ ọmọdé bí ẹgbẹ́ mi, mi ò ní dọ̀bálẹ̀ ṣùgbọ́n màá sọ fún un kó má bínú, kó dáríjì mí ṣùgbọ́n tó bá jẹ́ àgbàlagbà, màá dọ̀bálẹ̀

Se o maa n tele ofin ìyára ọkọ kí mi ò ní ọkọ̀ báyìí ṣùgbọ́n mo máa ń tẹ́lẹ̀ ìyàrá ọkọ̀ bàbá mi ṣùgbọ́n èmi fúnra mi, mi ò ní ọkọ̀ tèmi ṣùgbọ́n mo máa ń tẹ́lẹ̀ ọkọ̀ ìyára bàbá mi, à, ọkọ̀ ìyára ọkọ̀ bàbá mi, mo máa ń tẹ́lẹ̀, mo máa ń tẹ́lẹ̀ òfin rẹ̀ ṣùgbọ́n èmi fúnra mi, mi ò tí ì ní ọkọ̀ tèmi.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Kò sí ohun kan tí mo fẹ́ kojú ní tí iṣẹ́ bá ti ń wá sí ìparí nítorí ìdùnnú temi náà nìyẹn kí iṣẹ́ wá sí ìparí. Inú mi máa ma dùn ni. Mo máa ń kojú ìparí, àsìkò ìparí iṣẹ́ mi mo má ń kojú rẹ̀ pẹ̀lú inú dídùn ni. Because, mo mọ̀ pé ilé ti yá nìyẹn. Tí n bá tí iṣẹ́ bá parí, màá wa ma lọlé ni. So mo má ń kojú rẹ̀ pẹ̀lú ìdùnnú ni.

Owó tí mò ń gbà ò dára tó, owó tí mò ń gbà ò dára tó, torí kò ti ẹ tó mi rárá, kò tó mi ṣe nǹkankan ráárárárá. Owó tí mò ń gba kò dára ṣùgbọ́n èèyàn kan ń gba náà ni. Torí èèyàn ò ní sọ́ẹ̀dì. Owó tí mò ń gbà kò dára, kò tilè tómi rárá, kò ká nǹkan kan.

Báwo ni o máà ń gba ọwọ́ àwọn ènìyàn? Ẹni tí o bà dàgbà jù mí lọ tí ó jẹ́ àgbàlagbà tí mo bá fẹ́ gbowó lọ́wọ́ rẹ, m o fòri balẹ̀ díẹ̀ kín tó gba owó lọ́wọ́ re, ṣùgbọ́n tí ó bá jẹ́ ẹni tó jẹ́ bí ṣàwáhù mi, mà á gbowó rẹ̀ tí mo sì máa ma wó lójú náà ni, tá jọ máa wo ojú ara wa.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Ìsinmi oúnjẹ ọ̀sán mi kò ń ju bíi ìṣẹ́jú mẹ́wàá lọ. Ní gbogbo ọ̀sán, ìṣẹ́jú mẹ́wàá mẹ́wàá ni ìsinmi ọ̀sán mi máa ń jásí. Ìṣẹ́jú mẹ́wàá mẹ́wàá ni.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni, ọ̀ àkókò ìgbà oṣù kẹjọ tí à ń pè ní August. Àkókò yìí ni mo fẹ́ràn jù nínú ọdún torí ó jẹ́ àkókò àjọ̀dún ti ìlú mi, torí bẹ́ẹ̀ mo ṣe fẹ́ràn àkókò yìí jù nínú ọdún.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé rẹ? Ẹ̀rọ tí mo ní tí mo lè kà sí ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé mi náà ni ẹ̀rọ fóònù. Ọ̀rọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mò ń lò tí ó wà lọ́wọ́ mi. Ẹ̀rọ tí mo ní tó jẹ́ ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé mi náà rè torí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni.

Ṣo fẹ́ràn lọ sí etí òkun? Mi ò tíì lọ sí etí òkun rí ṣùgbọ́n ó pẹ̀lú àwọn ǹkan tí ó wà nínú to do list mi, nínú list ohun tí mo fẹ́ ṣe. Ó wù mí kí n lọ sí etí òkun ṣùgbọ́n mi ò tí ì lọ rí. Mi ò tí ì lọ sí etí òkun rí.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Rárá o, nítorí mo ootọ. Mo ti fẹ́ fi àwọn fáìlì mi pamọ́ sórí fáìlì ní ọjọ́ kan rí ṣùgbọ́n mi ò padà fí sí i. Lọ́wọ́ báyìí mi òún fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud àwọn fáìlì mi kàn wa ní orí ẹ̀rọ alágbèéká mi ni.

Nígbà wo ni o kẹ́yin gun, ìgbà wo ni o kẹ́yin gun ọkọ̀ akẹ́rù? Sé kí má tàn yín, ọkọ̀ akẹ́rù òun ni mò ń gùn ní ojoojúmọ́. Ìgbà míì má wà, ìgbà míì má kọ jẹ, torí òun ni a fi má ń kẹ́rù, òun la fi ń kó búlọ́ọ̀kù, èrò ìkọ́lẹ, tí a fi ń kọ́lẹ níbí. Bí ojoojú-- almost bí ojoojúmọ́ ni mo má ń gun ọkọ̀ akẹ́rù.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Ní ilé-iṣẹ́ ètè mi, ojoojúmọ́ ni ọjà tuntun ń jáde nítorí búlọ́ọ̀kù iru ìkọ́lé ni a ṣe. Lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n ń ṣe ọjà tuntun tí wọ́n ń gbé títa fún oòrùn láti gbé. Tí oòrùn bá sì tún gbé, a ó fi omi wẹ̀ ti rẹ̀ kí ó le ṣe ṣámúṣámú kí ó le ní agbára. Ohun ọjà tuntun ojoojúmọ́ ni ó ń jáde ní ibi iṣẹ́ mi torí ojoojúmọ́ ni a ń ṣiṣẹ́. A fi ìparí ọ̀sẹ̀ nìkan ni kò kí n sí iṣẹ́ tó jẹ́ ọjọ́ ìsinmi.

Níbo ni o máa ń ra ǹkan? Ibi tí wọ́n tí ń ta ǹkan náà ni mo máa ti rà. Ǹkan tí mo fẹ́ rà, ó le pé igba. Tí n bá fẹ́ ǹkan tí mo bá fẹ́ rà, ibi tí wọ́n ti ń ta náà ni màá ti lọ rà. Ní ibi kò sí bí supermákẹ́ẹ̀tì ńlá kankan, o wa rí àwọn òǹtajà, àwọn alátẹ níta ní ibi tí ò jín sí ilé rẹ. Tí ilé rẹ bá jẹ́ ibi tí ó wà ní àárín ìgboro, wáá rí ibi tí wọ́n ti ń ta ọjà. Káàkiri àwọn alátẹ tó ń ta atẹ, wáá rí ǹkan tí o fẹ́ rà bẹ́ẹ̀. Tí o bá dẹ̀ síi, wà a lọ sí ọjà ìyẹn tó jẹ́ ọjọ́ ọjà.

Kí o má ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, bẹ́ẹ̀ ni mo máa ra káàdì àti data ní orí Íńtánẹ́ẹ̀tì. Káàdì àti data náà ni ohun tí mo lè sọ pé mo máa ń rà ní orí Íńtánẹ́ẹ̀tì ní gbogbo ìgbà lóòrèkóòrè dẹ́ ni mo máa ń rà. Káàdì àti Íńtánẹ́ẹ̀tì náà ni mo máa ń rà ní gbogbo ìgbà ní orí Íńtánẹ́ẹ̀tì.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe? Tábìlì iṣẹ́ mi, bóyá tí mo bá fẹ́ jẹun ọ̀sán ni mo ń ṣe ẹ́ ní tábìlì. Iṣẹ́ mi kò ní tábìlì nítorí iṣẹ́ orí ìdúró ni àbí torí iṣẹ́ ọkàn ni. A máa ń kó ẹrù sí ọkọ̀ ni, a máa ń lo búlọ́ọ̀kì, ẹ̀rò ìkọ́, ẹ̀rò ìkọ́lé. Iṣẹ́ mi ò ní tábìlì, mi ò ní tábìlì, kò sí tábìlì ní ibi iṣẹ́ mi àfi tábìlì tí mo bá fẹ́ bí jẹun ní ilé oúnjẹ ní ọ̀sán nìkan ni tábìlì tí mo máa ń lò nígbà tí màá ṣiṣẹ́